Báwo ni o ṣe máa ń kojú ìṣòro àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí èmi ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni pé èmi ó máa, èmi máa mọ àwọn ìṣòro àti n tó fà ìdí ìṣòro tí wọ́n bá ti wá máa bá yii, ín lọ bá àwọn tí ó jù mí lọ láti jẹ́ kí wọ́n ṣàlàyé eré yẹ́ra wọn lórí àwọn ìṣòro yii fún mi tí wọ́n bá ṣàlàyé yín ni láti wo dáadáa kó tó ní pé èmi ó mọ ọ̀kan nínú ọ̀ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti ranti? Íranti ìgbà ọmọdé mi pọ̀ tí mo mọ̀ ọ́ ranti amọ eleyi tí mo rànti ni pé bí a ṣe má a ń ṣe eré nígbà tí àwa ni kékeré pẹ̀lú àwọn ìyókù mi tí a sì máa ń gbá bọ́ọ̀lù tí a má ń dí bójú bójú àti àwọn eré osúpà mííràn náà. Bí a ṣe má a ń ṣe, o jẹ́ ohun tí mo mọ̀ ọ́n ranti dáadáa láti àwọn iyokù mi tí a jọ má a ń ṣe.